Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ́lú àwọn oníbàárà? Oníbàárà, rárá o, mi ò kin jẹ oúnjẹ ọ̀sán pẹ́lú àwọn oníbàárà, mi o n je oúnjẹ ọ̀sán pẹ́lú àwọn oníbàárà, ibi tí mo máa ń wà, àwọn oníbàárà jina sì ibi tí mo máa ń wà. Tori e èmi kò sáyé fún mi láti máa jẹ oúnjẹ ọ̀sán pẹ́lú àwọn oníbàárà.

Ṣé o fẹ́ràn àlọ́ apanilẹ́rìn-ín? Kò sí èèyàn ti ò fẹ́ràn àlọ́ apanilẹ́rìn-ín. Mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn-ín. Ìkàn máa jẹ́ kìn-ín nìyàn dún, máa jẹ́ kìn-ín ẹ dùn wò. Bí ó bá ní èrò lọ́kan, àwọn èrò burúkú lọ̀kan, àlọ́ apanilẹ́rìn-ín máa jẹ́ kìn-ín ẹ dùn wà á rẹ́rìn-ín, wà á gbàgbẹ́ àwọn èrò burúkú tó wà lọ́kàn ẹ.

Ṣé o máa ń mu ohun mímu pirotíìnì? Mo ti gbìnyànjú láti mu ohun mímu pirotiiniri, àmọ́ mi gbádùn bó ń ṣe rí lẹ́nu torí ẹ́, mo prefer, mo máa ń jẹ àwọn nǹkan mi tó ní pirotíìnì nínú.

Báwo ni o ṣe máa ń rán ti àwọn àdéhùn rẹ̀? Àwọn àdéhùn tí mio bà lè mú ṣẹ min ki ń ṣe. Tí mo bá ti mọ̀ pé àdéhùn elei mi ò lè mú ṣẹ, mi ní wulẹ̀, mi ní ṣòpò ṣe àdéhùn fún wọn. Àdéhùn tí mo bá sì lè ṣe ni mo máa ń ṣe fún wọn, mi ò ṣe àdéhùn tí mio bà lè mú ṣẹ.